Ẹ bèrè pé ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń kọrin kẹ́lẹ́. Mo máa ń kọrin gan. Mo máa ń kọrin kéleké but ọ̀bẹ nìṣa lọ́rùkọ. Bẹ́ẹ̀ ni mo máa ń kọrin kẹ́lẹ́. So, mi mọ ẹ̀kọ́ tó mo fẹ́ sọ mọ́. Ẹ sọ pé twenty, twenty seconds ni wọ́n fún mi láti sọ̀rọ̀ àbí above twenty seconds ṣa. So, ọ̀rọ̀ kan lọ́rùkọ ẹ̀ bèrè pé ṣé mo máa ń kọrin kẹ́lẹ́? Mo máa sọ pé bẹ́ẹ̀ ni mo máa ń kọrin kẹ́lẹ́

Nígbà wo kẹ́yin mo lọ rí dókítà? Ọ̀rò tó gùn ni, but mà try láti gé, mà try láti gé, mà try láti gé ọ̀rọ̀ yẹn. So, ó ti pẹ́ tí mo ti lọ sí ọ̀dọ̀ doctor but ko, ko pẹ́ náà bọ̀ bí i, ó ṣẹ̀ náà, mà sọ pé bí i oṣù, oṣù tó, oṣù, oṣù méjì kẹ́yìn sẹ́yìn, oṣù méjì kẹ́yìn sẹ́yìn ni mo lọ sí ọ̀dọ̀ dókítà. Oṣù méjì kẹ́yìn ni mo lọ sí ọ̀dọ̀ dókítà láti ṣe, láti lọ ṣe àyẹ̀wò ara mi nítorí pé, ehm, disease kan wọ́n máa ń pè ní malaria níbí ibi, ibà wọ́n máa ń pè ní malaria, ibà níbí bayii. So, ó wa mú mi nítorí pé ẹ̀fọn pọ̀ níbí bayii. Ẹ̀fọn ni àwọn òyìnbó máa ń pè ní mosquito, ó pọ̀ níbí bayii gan. So, ó wa mú mi dáadáa, ibà yẹn wa mú mi, mú mi ní ṣe anything mi ti lè move. Ara mi kọ̀n gbóná, mo wá lọ sígo dókítà ní oṣù, oṣù méjì kẹ́yìn. So, mà sọ pé oṣù méjì kẹ́yìn sẹ́yìn ni mo lọ sí, mo lọ rí dókítà gbẹ̀yìn.

Ṣé mo ní ètò àbọ̀ kọ̀mpútà? Mo ní kọ̀mpútà but mi o understand ètò abọ̀. Mo ṣà ní kọ̀mpútà lọ́rọ kan. Mo ní kọ̀mpútà, mo ní fóònù, but so ṣe mo ní ètò àbọ̀ kọ̀mpútà? Nítorí pé mo ní gbogbo kọ̀mpútà ṣùgbọ́n máa sọ pé bẹ́ẹ̀ni mo ní ètò àbọ̀ kọ̀mpútà, bẹ́ẹ̀ni mo ní.

Báwo ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ah, bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́. Immediately tó bá send owó iṣẹ́ sí mi, máa kọ́kọ́ yọ tí Ọlọ́run kúrò nínú ẹ̀, 10%. Ehm, báwo ni, báwo ni a ṣe máa ń pè é? Ìdámẹ́wàá, ehhen, màá yọ ìdámẹ́wàá mi, 10% mi, lọ máa send ẹ sí church straight up. Immediately tó ti, tó bá ti sẹ́ni, màá send e, so ìyókù, màá fi DNA sínú account mummy mi tọ́ri pé ibẹ̀ ni mo máa save owó mi. Màá dẹ̀ fi ìyókù sínú account mi, mi níná náà, mo máa ṣàfi síbẹ̀, so ètò owó mi niyẹn.

Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ẹ máa ní láti explain yẹn dáadáa. Nítorí pé lẹ́tà méjì láni, lẹ́tà tí ó ní phone tí wọ́n máa pè ní internet email, electronic mail àbí tàbí lẹ́tà tí a máa ń kọ sínú ìwé. So tí máa gba, tí máa pe lẹ́tà yẹn ní general, máa sọ pé bẹ́ẹ̀ ni mo máa ń kọ lẹ́tà. Nítorí pé mo máa ń ṣẹ lẹ́tà sí àwọn official àwọn school mi, mo máa ń ṣẹ lẹ́tà, ṣo ma sọ pé mo máa ń kọ lẹ́tà bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn bẹ́ẹ̀ ni.

Ṣé mo máa ń ṣe, ṣe ìpè fídíò? Mo, mo tiẹ̀ṣe, mo tiẹ̀ṣe fídíò kan lánàá, ah, nítorí pé àná ni fẹ́ sunday èso. Mo waa ya, mo waa ya fọ́tò mo dín, wọ́n wá ní la tí ṣe fídíò, so àti àwọn èèyàn máa rí fọ́tò mi. Àwọn èèyàn máa rí aṣọ mi, so mo máa ṣe fí-- mo tiẹ̀ṣé fídíò lánàá, so bẹ́ẹ̀ ni mo máa ṣe ìpè fídíò. Bẹ́ẹ̀ ni, mo máa ṣe fídíò dáadáa. Mo máa ṣe fídíò dáadáa.

Èso pé báwo ni mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Bí mo ti ṣe, bí mo ti sọ lẹ́ẹ̀kan, mi ò ní àwọn alábàáṣiṣẹ́pọ̀. So, mi ò lè sọ pé bái bái ni mo ṣe máa ń yàn wọ́n. So lórúkọ kan mi ni àwọn alábàáṣiṣẹ́pọ̀, so mi ò lè mọ̀ bí a ti ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí pé èmi nìkan ni mo wà níbí iṣẹ́ mi. Ibí iṣẹ́ mi ò kí ń ṣe ibi iṣẹ́ tí àwọn èèyàn méjì tàbí márùn-ún, kò need àwọn èèyàn méjì, but a le gbá èèyàn méjì o but ọ̀gá mi, wọn ò fe máa náwó, but mo de hate e. So, lóro kan ṣá, mi mọ̀ bí a ṣe ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀.

Bí mo ti ṣe, bí mo ti sọ lẹ́ẹ̀kan mi ní àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rárá. Èmi nìkan ni mo wà níbi iṣẹ́, nínú iṣẹ́ mi èmi nìkan ni mo wà bẹ́ẹ̀. Èmi àti ọ̀gá mi, ọ̀gá mi ò dé sí around lẹ́ẹ̀kan, lẹ́ẹ̀kan nígbà mìíràn, mo lè sí around. So, ẹ bẹ̀rẹ̀ pé kí ni mo máa ń ṣe láti tayọ sí ra àwọn alábáàṣiṣẹ́ pọ̀, mi lè mọ̀. So, mi kì í ṣe, máa sọ pé mi kì í ṣe ẹ́ní tí láti tayọ sí ra àwọn alábáàṣiṣẹ́ pọ̀ lọ́rọ̀ kan.

Hmm, mo like question, mo like ìbéèrè tẹ bí mi nísìnyí. Nígbà wo ni mo máa ń gẹ irun mi? Ọkùnrin ni mí, normal, àwa ọkùnrin a lè ló bíi oṣù méjì pẹ̀lú irun wa. Kò dẹ̀ ní sí nǹkan kan tí a bá ń comb ẹ̀, ó sì máa máa ṣe dáadáa but èmi lóṣù ọṣù lóṣooṣù tí oṣù bá ti parí máa kàn lọ gé irun mi. Lóṣọṣù ni mo máa ń gẹ, ẹm irun mi. Tí oṣù bá ti parí báyìí máa lọ gẹ irun mi. So irun mi máa, irun mi màá ma neat.

Ṣé mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́? Rárá, mi kì í kọ ìròyìn níbi iṣẹ́. Rárá, mi kì í kọ ìròyìn níbi iṣẹ́, lọ́rọ̀ kan ṣá, mo máa ń gba ìròyìn dáadáa, mi kì í kọ ìròyìn níbi iṣẹ́. Mi, mi jẹ èèyàn tí anybody lè bá, lè bá ṣiṣẹ́, so mi kì í kọ ìròyìn níbi iṣẹ́

Báwo ni mo ṣe máa rí dájú pé ọjà mi dára? Mà try best mi, nǹkan tí mo lè sọ ni yen, nítorí pé kò sí ọ̀nà tí a lè fi Irú iṣẹ́ tan máa ṣe kotie ni determine bí a ṣe máa ta ọjà wa. So, mo ò lè sọ pé iṣẹ́ báyiì ló máa determine owó báyiì láta máa gbà. So, a olè mọ ǹkan tí ó máa ṣeẹlẹ̀ lọ́la, a olè mọ ǹkan tó máa ṣẹlẹ̀ lọ́túnla. So, a olè sọ pé mo fẹ́ máa-- a lè dájú rárá láti sọ pé ọjà wa fafẹ́ dára, so a kò fi gbogbo ẹ ṣi ọwọ́ Ọlọ́run, a de máa gbàdúrà.

Ṣé mo máa ń lo èrò ìrànwọ́ ohùn? Rárá, mi kì í lo èrò ìrànwọ́ ohùn, ìrànwọ́ ohùn. Rárá, mi kì í lò. Nǹkan tí mo le sọ ni yen mi kì í lò.

Nígbà tí iṣẹ́ bá ti pọ̀, màá try láti ṣe àwọn kí nì. Ni àkọ́kọ́, màá try láti separate wọn sí eléyìí tó máa-- tó pọ̀. Because a máa ń-- níbi iṣẹ́ wa a máa ń separate like kò kì í ṣe pé a máa ń separate o. Iṣẹ́ wa a máa ń vary nítorí pé àwọn ẹja kan wọ́n lè jẹ gbogbo wọn. Síí bẹ́ iṣẹ́ bá ti pọ̀, màá wo eléyìí tó wà important, eléyìí tó ní value gan. Màá ṣe yẹn na, màá dé ṣe ìyókù later. So màá fi gbogbo ẹ̀, màá fi sort e dáadáa so that kò ní jẹ́ ẹ́ ailera fún mi.

Ṣé mo ní àwòrán lára? Hmm, ṣe mo ní àwòrán, àwòrán? Ṣé mo ní àwòrán, àwòrán lára? Rárá, mi ní àwòrán lára. Mi kì í ṣe ẹni tó ti dàgbà bẹ́ẹ̀ yẹn, so mi lè understand nkan tẹ mean. Ṣé mo ní àwòrán lára, lára? Màá sọ pé, màá sọ pé rárá. Màá sọ pé rárá.

Ṣé mo máa ń gbé àpò ẹyin? Bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé àpò sẹ́yìn mi. Bí ẹ ṣe ń kọ àwọn kíní yi, mi le understand ẹ dáadáa. Sé mo máa ń gbé, sé mi máa ń gbé àpò ẹyin. Màá sọ pé bẹ́ẹ̀ ni wọ́n máa ń, nítorí pé ibi iṣẹ́ wa mo máa ń gbé àpò dáadáa. So, màá sọ pé mo máa ń gbé àpò sẹ́yìn. On a normal day màá gbé sori mi, but sẹ́yìn.

Irú aṣọ wo ni mo fẹ́ràn wọ̀? Recently ni mo mọ̀ pé mo like baggi. Ọkùnrin ni mí normal, mo sọ fún yín tẹ́lẹ̀. Mo like baggi trousers kí waa wọ top sí i, kí waa wọ bàtà. Aṣọ yẹn ni mo like, mo like baggi, baggi trouser torí pé mi lára dáadáa. Mi i lára rá rá. Mi dẹ̀ like ara mi mo máa ń jẹun gan-an, mo máa ń jẹun dáadáa but mi i lára. But baggi trouser sas ni mo like lọ́ro kan.

Kí ni àwọn ìdo-ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ mi? Ehn, mi really ní àwọn ìdojú-ìdojúkọ. Mi wí, mi ò ní wọn ní ibi iṣẹ́ rárá. So máa sọ pé mi ní anything, torí pé iṣẹ́ mi ni, mo, èmi ni mo máa ń ṣe, so kò sí wàhálà except tí iná bá lọ. Ehn, ìdojúkọ ni ẹni nìkan except tí iná bá lọ, iná bá lọ. Ṣé ẹ̀ n gbọ́ mi ṣá? Mi, ah, ṣé ẹ̀ n gbọ́ mi ṣá?

Ṣé mo fẹ́ràn lọwọ láti lọ sí ilé ìsẹ̀mbáyé? Mi láì kí àwọn, àwọn ìlú, àwọn ǹkan ìlú bí ẹ bẹ́ẹ̀ mi, mi láì kí àwọn kíníún lọ fà mí. Ṣo máa sọ pé rárá? Máa sọ pé rárá. Mi fẹ́ explain ara mi but máa sọ pé rárá.

Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Irú ìbéèrè wo ni yìí? Kí ni gbogbo everybody máa ń ṣe ní àṣálẹ́? Tí mi bá, tí mi bá fẹ́ sọ pé everybody. Kí ni gbogbo ọmọdé máa ń ṣe ní àṣálẹ́? Ṣé a fe máa fò ni? Ah! Ṣé a jọ kiní ni? Ẹ̀ṣá, màá sọ pé ní àṣálẹ́ mo máa ń sùn. Ah! Mo máa ń sùn. Ẹjọ má pa mí, mo máa ń sùn.

Irú etí gbọ́ọ̀ wo ni mo máa ń lo? Hmm, ṣé, ṣé èèyàn máa ń distinguish etí ni? Because mi understand nnkan ti ẹ mean. Irú etí gbọ́ọ̀ wo ni mo máa ń lo? Máa sọ pé mo máa ń lo etí òsì mi àti etí ọ̀tún mi. Ẹṣé, ẹku ọ̀rọ̀.

Ní wá wò ni mo máa ń fọ ọkọ̀ mi? Nítòótọ́ mo jẹ́ ọkùnrin, but mi ti dàgbà láti ní mọ́tò, láti ní ọkọ̀. Mo, mo, mo, mo máa ń sọ pé máa but mo ti fọ̀ tí ọ̀gá mi ṣá. Wọ́n ò ní specific dates àbí specific ìgbà, ìgbà tó ṣe kókó wọ́n ò ní láti máa fọ mọ́tò. Wọ́n kọ́ máa dé lọ́jọ́ kan, wọn kọ́ máa jí pé wọ́n fẹ́ fọ ọkọ̀, wọ́n fẹ́ fọ mọ́tò.

Ṣé mo máa ń sáré? Hey! Tí oúnjẹ bá ti wà nínú ẹ̀ máa sáré ni o, Dey play. Tí oúnjẹ, oúnjẹ tó sure wà nínú nnkan tí mo sáré fún àbí owó má jáde, máa sáré ni o. Tata ló fẹ́ dì mí mú wó. Máa sáré náà ni, máa sáré papọ̀, máa sáré, ṣa, náà ni mo máa sáré.